Ibébè rẹ̀ sọ wípé báwo ni tábìlì rẹ ṣe rẹ́? Tábìlì mi jẹ́ tábìlì èyí tí wón fi ìgi ṣe. Tábìlì mi kò ga púpọ̀. Ó ní àwọ̀ aláwọ̀ funfun ni tábìlì mi. Igi ni wón fi ṣe é. Àwọ̀ funfun, ọ̀dà aláwọ̀ funfun ni wón fi kún ún. Tábìlì mi jẹ́ tábìlì tó ṣe wípé kò fẹ̀ púpọ̀. Ṣùgbọ́n ó tó jẹun. Jẹ́ tábìlì tó ṣe wípé ó gba ènìyàn mẹ́rin láti fi jẹun ní èèkàn ṣoṣo. Tábìlì mi dára púpọ̀ nítorí pé ó jẹ́ tábìlì tó ṣe wípé kò fún mi ní wàhálà láti túnsẹ. Ọ̀pọ̀ ìgbà ni tábìlì mi ti kan tó ṣe wípé mo rí kan padà. Oríṣìíríṣìí tábìlì ló wà. Tábìlì èyí tí wón fi gíláàsì ṣe wà. Tábìlì èyí tí wón fi, ẹ́ tọ́ fi rọ́bà ṣe, òun náà wà. Oríṣìíríṣìí tábìlì la ní. Ṣùgbọ́n tábìlì tèmi, tábìlì èyí tí wón fi ìgi ṣe kò ga púpọ̀, kò sì kuru bẹ́ẹ̀ ni kò kuru púpọ̀. Ó ṣe é jẹun pẹ̀lú, pẹ̀ fún ènìyàn mẹ́rin lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣe é wọ́ kiri, ó ṣe é gbé kiri. Bíi tábìlì èyí tí wón fi gíláàsì ṣe tó ṣe wípé ohun ẹlẹgẹ́ ni. Tábìlì mi ò ṣe ohun ẹlẹgẹ́, ó ṣe gbé kiri tó bá kan, a tún kan padà, a fi ìṣó a fi kan padà. Àwọn tí wón ń lo tábìlì oní gíláàsì, àwọn olówó ni wón ń lo gíláàsì òní, tábìlì oní gíláàsì. Fún ìdí èyí, kò ṣe é gbé kiri, kò ṣe é wọ́ kiri. Tó bá dẹ̀ bàjẹ́, kì í ṣe téètè túnsẹ. Ohun tí mo fi yàn tábìlì èyí tí wón fi ìgi ṣe láàyò nìyẹn. Tábìlì èyí tí wón fi rọ́bà ṣe ẹwẹ̀, èyí náà ṣe é lù, ó ṣe é wọ́ kiri, ó ṣe é gbé kiri. Oríṣìíríṣìí àwọ̀ ni wọ́n fi ṣe tábìlì onírọ́bà. A rí aláwọ̀ pupa, a rí aláwọ̀ búlúù, a rí aláwọ̀ funfun, a rí aláwọ̀ ewé tó ṣe wípé wón fi kún tábìlì èyí tí wón fi rọ́bà ṣe. Àwọn tábìlì mìíràn sì tún wà ẹwẹ̀. Èyí tó ṣe wípé ṣe ni wón ń hun. Tí wón fi ìmọ̀ ọ̀pẹ tí wón fi hun kó ti, kó tó di wípé ó lè dúró déédé. Àmọ́ tábìlì yìí tí mo ní, tábìlì onígi ni. Tábìlì yìí tó ṣe wípé ọmọdé lè wọ̀ kiri, tó ṣe é gbé kiri, tí ì dà mu ẹnikẹ́ni, tí ì fúnni ní wàhálà. Àwọn tábìlì mìíràn sì tún wà tó ṣe wípé a lè lò ó fún, ẹ́ ohun àkànṣe ní ilé ìjọsìn. Àwọn tábìlì ìwọ̀n yìí, àwọn máa ń ga dáradára kí wọ́n bá lè wúlò fún ohun tí wọ́n fẹ́ fi wọ́n ṣe. Ẹ ṣé púpọ̀

Ìbéèrè sọ wípé nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? À, kò sí ìgbà tí mi ò kí ń lọ sí ilé ìkàwé nítorí wípé ìwé kíka kì í ṣe ohun tó ṣe wípé a lè sọ wípé a ti gba ìyọ̀nda. Gbogbo ìgbà ni a nílò láti ka ìwé. Ta bá lọ sí ilé ìkàwé, a máa ní ori òfé láti tún lè ní ìmọ̀ si. Ilé ìkàwé jẹ́ ibi tó ṣe wípé oríṣiríṣi ìwé ló wà níbẹ̀. Oríṣiríṣi ìmọ̀ ni a lè kọ́ níbẹ̀. Oríṣiríṣi ọgbọ́n la lè rí níbẹ̀. Ilé ìkàwé jẹ́ ibi tó ṣe wípé ó ranilọ́wọ́ láti túbọ̀ lè mọ̀ ní ìmọ̀ àti òye si. Ilé ìkàwé kì í ṣe ibi tí arowó gbọdọ̀ wà. Ilé ìkàwé jẹ́ ibi tó ṣe wípé a gbọdọ̀ gba, a gbọdọ̀ gba ìyọ̀nda kó tó di wípé a wọ bẹ̀. Ó ní ìwé pélébé tí a gbọdọ̀ ní dání ká tó wọ ilé ìkàwé. Ilé ìkàwé jẹ́ ibi tó ṣe wípé a ti lè rí oríṣiríṣi èròjà láti fi kọ ìwé tàbí ta bá ní iṣẹ́ àmúrelé láti lè fi ṣe gbogbo àwọn iṣẹ́ àmúrelé wọ̀nyí pẹ̀lú ìrọ̀rùn láìsí ìdààmú. Ilé ìkàwé jẹ́ ibi tó ṣe wípé a gbọdọ̀ má lọ láàárín ọ̀sẹ̀ kan. Nítorí wípé ó ranilọ́wọ́ láti lè túbọ̀ ní ìmọ̀ si. Oríṣiríṣi ìwé ló wà ní ilé ìkàwé. Oríṣiríṣi èdè gẹ̀ẹ́sì la máa pàdé ní ilé ìkàwé. Ni ilé ìkàwé èwé, a lè yá ìwé níbẹ̀ lọ sí ilé ta bá ti fi orúkọ sílẹ̀. Tó bá jẹ́ ìwé tó ṣe wípé a nílò láti fi kọ àwọn iṣẹ́ àmúrelé wa ni. Ni ẹ̀yìn bí ọjọ́ méjì sí mẹ́ta, a gbọdọ̀ dá ìwé padà sí ilé ìkàwé. Nítorí wípé ó ní oye ọjọ́ tó ṣe wípé ìwé náà gbọdọ̀ lò lọ́wọ́ wa. Ilé ìkàwé sì rí ẹ̀wù tó bá ní àwọn iṣẹ́ àtẹ̀jáde ta ṣe ta fẹ́ kí àwọn ènìyàn kà, ta fẹ́ kí àwọn ènìyàn mọ̀. A mú lọ sí ilé ìkàwé tó wà ní ètò sí wa tàbí ibi tí a fi orúkọ sílẹ̀ sí fún àwọn ènìyàn láti rí ohun tí a kọ́ jáde, láti rí àtẹ̀jáde wa ní ilé ìkàwé. Ilé ìkàwé jẹ́ ibi tó ti ràn mí lọ́wọ́ sẹ́yìn rí nígbà tí mò ń ra àwọn ìdánwò kọ̀ọ̀kan tó ṣe wípé ó ga ju agbára mi lọ. Ilé ìkàwé yìí ni mo ti rí oríṣiríṣi àwọn èròjà tí mo ní láti kà láti ṣe ge ní inú ìdánwò tí mo ṣe nígbà náà. Fún ìdí èyí, mi ò lè má lọ sí ilé ìkàwé láàárín ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ méjì. Ṣé púpọ̀?

Ibéèré sọ wípé ṣe o mo fẹ́ràn yíya àwòrán? Béèni, mo fẹ́ràn yíya àwòrán nítorí wípé àwòrán yíya ó máa ń jẹ́ ká ní àwọn ohun tó ṣe wípé a rí tọ́ka sí ní ọjọ́ iwájú. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé àti gbàgbé ohun ta ṣe sẹ́yìn sẹ́yìn tó ṣe wípé àwòrán ta yà yìí, òun ni ó máa rán wa létí wípé à, ọjọ́ báyìí, oṣù báyìí, ọ̀sẹ̀ báyìí, àkókò báyìí ni ẹni báyìí yìí lọ sí ilé ìwé tó bẹ̀rẹ̀ ilé ìwé. Ọ̀pọ̀ ìgbà ni yíya àwòrán ti máa ń rán wa lọ́wọ́ láti jẹ́ ká ní àwọn, àwọn ètò kọ̀ọ̀kan tó ṣe wípé a fi wá lọ́kàn balẹ̀ wípé à, ohun báyìí ni mo ṣe ní àkókò báyìí. Ó sì jẹ́ ohun tó ṣe wípé mo fi ara sí nítorí wípé mo fẹ́ràn láti máa jẹ́ kí wọ́n rí mi ní orí afẹ́fẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Yíya àwòrán yìí, ó ti ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà láti ní àwọn owó tí mo nílò fún àwọn ohun tó yẹ kí n ṣe. Àwòrán yíya yìí náà tí mo bá ti ya nígbà mìíràn, màá mú lọ sí ibi tí a ti ń fọ̀. Tí mo bá ti sáré fọ̀, pàápàá màá ti mú padà sí ibi ṣíṣe. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń sọ wípé láàárín ọgbọ̀n ìṣẹ́ju, a ti dá àwòrán ta yà padà fún àwọn tí a yà àwòrán wọn tó ṣe wípé wón á tún fún wa lówó. Ní ọ̀pọ̀ ìgbà ni àwòrán yíya yìí ti ràn mí lọ́wọ́ láti lè dojúkọ àwọn, àwọn ìṣòro owó tí mo ní tó ṣe wípé a fún mi lówó. Ọ̀pọ̀ ìgbà ni ẹlòmíràn gan kò rán mi níṣẹ́ wípé kí n ya àwòrán òun tó ṣe wípé tí mo bá ya, tí mo bá lọ fọ̀, inú ẹlòmíràn á dùn ún tá sọ wípé "háá mi ò tíì ẹ mọ̀ wípé ẹ ya mi ní àkókò báyìí, à ẹ ṣe ohun púpọ̀, a tún fún mi lówó ju òye tó yẹ kó fún mi lọ." Yíya àwòrán yìí náà ẹ̀wẹ̀ ó ti kó bá ọ̀pọ̀ ènìyàn rí tó ṣe wípé ẹni tí a ya àwòrán ẹ̀, a sọ wípé "taló rán ẹ níṣẹ́? Èmi ò lówó tí mo fẹ́ san o." ṣùgbọ́n àṣà tó faradà, a tún máa lọlé. Yíya àwòrán ó fún ni ní owó ó sì ń kó bá ni ní ìgbà mìíràn. Ṣùgbọ́n ní tèmi o, mo fẹ́ràn kí n máa ya àwòrán nítorí wípé ó máa ń jẹ́ kí n rántí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Ìgbà mìíràn, a tún fún mi ní owó tí mo nílò láti fi tọ́jú àwọn ohun tí mo ní tó ṣe bí ìdójú kọ́ fún mi, ẹ ṣe púpọ̀

Ìbéèrè sọ wípé ṣe o máa ń mu òògùn lójoojúmọ́? Rárá, èmi kì í mu òògùn lójoojúmọ́. Ṣùgbọ́n mo ní ènìyàn tó ṣe wípé ó ń mu òògùn lójoojúmọ́ ní ìtòsí mi. Òògùn ojoojúmọ́ ní igbà mìíràn ó jẹ́ àwọn ohun tó ṣe wípé ó ṣe pàtàkì kí ènìyàn lò fún ìlera ara ẹni náà. Fún ìdí èyí, òògùn ojoojúmọ́ jẹ́ ohun tó ṣe wípé ẹni náà kò gbọdọ̀ paájẹ́. Ẹni tí mò ń sọ ọ̀rọ̀ rẹ yìí ó jẹ́ ẹni tó ṣe wípé ó fẹ́ ṣe ètò, ètò, e-è-èto, ètò sọ́mọ bíbí tó ṣe wípé ó fẹ́ dènà oyún. Òògùn ojoojúmọ́ yìí jẹ́ òògùn tó ṣe wípé kò gbọdọ̀ má lòó. Nítorí pé tó bá ti, tí ó bá ti lòó bóyá kò lóó ní ọjọ́ kan tàbí ọjọ́ méjì, ẹ̀rù á ti máa bàá kó máa bàa lóyún. Fún ìdí èyí, tó bá ti fẹ́ jẹun láti fi òògùn ojoojúmọ́ yìí ta ti fi sí ẹ̀gbẹ́ rẹ̀, tó bá ti jẹun tán tó fẹ́ mọmi, á ti rọra ju òògùn ojoojúmọ́ yìí, á ti jù ú sẹ́nu. Nítorí pé òògùn yìí ló ń dènà oyún fún òun. Àwọn mìíràn sì tún wà tó ṣe wípé òògùn ojoojúmọ́ tí wón ń lò ní òògùn ìfunpá gíga tó ṣe wípé wọn ò gbọdọ̀ má lòògùn ìfunpá gíga yìí kí ó bá lè jẹ́ kí ìfunpá wọn kó wà ní oye tó yẹ kó wà. Òògùn ojoojúmọ́ yìí ràn wọ́n lọ́wọ́ láti lè jẹ́ kí wọ́n gbé ìgbé ayé àlàáfíà, láti lè jẹ́ kí ayé wọn kó túbọ̀ dára sí i. A jẹ́ kí wọ́n túbọ̀ lè ní, ẹ́, ẹ̀mí gígùn nípa ti òògùn ojoojúmọ́ yìí. Òògùn ojoojúmọ́ yìí sì ó tún wà fún àwọn tó ṣe wípé wọ́n ní àìsàn ìtọ̀ ṣúgà tó ṣe wípé wọn ò lè má lò òògùn ojoojúmọ́ yìí ní ojoojúmọ́ kí ìtọ̀ ṣúgà wọn kó má bàá lọ sókè si. Nítorí tí ìtọ̀ ṣúgà wọn bá ti lọ sókè si, wọn lè dède dákú tàbí kí wọ́n lè gbó kó má jìnnà. Òògùn ojoojúmọ́ yìí sì tún wà fún àwọn kan tó ṣe wípé wọn láàrùn ọpọlọ tó ṣe wípé wọn ò gbọdọ̀ má lò òògùn ojoojúmọ́ yìí. Àrùn ọpọlọ yìí ó jẹ́ ohun tí ò dára rárá tó ṣe wípé tí wọ́n bá kọ̀ láti má lò, má lòògùn ojoojúmọ́ yìí ó lè dá àwọn nǹkan kan rú ní ọpọlọ wọn. Fún ìdí èyí, wọn ò lè má lò òògùn ojoojúmọ́ ẹ̀ṣẹ̀ wọn púpọ̀.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dánmọ́rán nítorí wípé mo jẹ́ ènìyàn kan tó ṣe wípé mi ò kí ń ṣe jàgídíjàgan, mi ò kí ń ṣe wàhálà, mi ò ní fún ara mi gan, mi ò ní wàhálà. Ká tó wá máa sọ wípé mo fẹ́ ń fún ẹni tí ó jẹ́ olórí iṣẹ́ mi ní wàhálà. Èmi fẹ́ràn ìbáṣepọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀ nítorí wípé Yorùbá sọ wípé ìfẹ́ lọ́dọ̀ ló ń mú ọ̀rẹ́ bá ni jẹ́kọ. Tí a bá ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàárín olórí iṣẹ́ àti ọmọ iṣẹ́ kò ní sí jàgídíjàgan, kò ní sí èdè-àiyèdè. Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dánmọ́rán, ó ṣe rẹ́gí, ó ṣe déédé. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé tí ó bá fẹ́ dàbí èdè-àiyèdè láàárín èmi àti olórí iṣẹ́ mi, màá yá tètè fi ìkún lẹ́ge, màá yá tètè bẹ̀ wí pé "ọ̀gá, ìdákun fi èdè lú, ẹ má bí inú ṣe mi o" nítorí wípé èmi ò fẹ́ ìjà, nítorí nínú ìfẹ́ ni Ọlọ́run wà, ìfẹ́ sì ni Ọlọ́run. Ìfẹ́ ni Ọlọ́run tó dá wa. Ó dẹ̀ sọ wípé ká máa bá ara wa ṣepọ̀ pẹ̀lú ìfẹ́. Fún ìdí yìí, ìbáṣepọ̀ wa pẹ̀lú olórí iṣẹ́ mi ó dánmọ́rán dáradára. Ọ̀pọ̀ ìgbà ni màá rí wípé bóyá ohun tí ọ̀gá mi ṣe ò dùn mọ́ mi nínú, ṣùgbọ́n mi ò ní fi ṣèbí náà nítorí wípé ọ̀gá ni ọ̀gá máa jẹ́ ní gbogbo ìgbà. Nítorí náà ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dánmọ́rán. Èmi náà ní àwọn kan lábẹ́ tó ṣe wípé mo gbọdọ̀ tọ́jú wọn náà dáradára. Èmi náà ò dẹ̀ ní fẹ́ kí wọ́n rí mi fín. Mi ò ní fẹ́ ká wà ní inú àì-àìrẹ́pọ̀, ìbárẹ́pọ̀ tó ṣe kókó, tó ṣe pàtàkì. Ìfẹ́ lodun ọ̀rẹ́ ló máa so wá pọ̀ tó ṣe wípé ọkàn ọ̀rẹ́ kò gbọdọ̀ já. Tí ọkàn ọ̀rẹ́ ò bá ti já, tí ìbáṣepọ̀ wa náà pẹ̀lú olórí iṣẹ́ wa tó bá ti dánmọ́rán kò ní sí wàhálà. Ọkàn gan á balẹ̀ níbi iṣẹ́ tí ò bá ti sí ìbáṣepọ̀ tó rẹ́ láàárín olórí iṣẹ́ àti ọmọ iṣẹ́. Tí ẹni náà gan máa lọ sí ibi iṣẹ́, aya rẹ̀ á làgàrà tó ṣe wípé tó bá rí ọ̀gá tó ń bọ̀ gan, á fẹ́ lè kó sí kòtò tàbí kó fẹ́ sọ fún ilẹ̀ kó lábọ́ kó gbé omi. Tí ìfọ̀-- tí ìbáṣepọ̀ tó rẹ́ tó bá ti wà láàárín èmi àti olórí iṣẹ́ mi, ọkàn mi á balẹ̀, inú mi á dùn láti ṣe ọ̀yàyà mọ́ ọ̀gá mi. Ó ṣe púpọ̀

Ìbéèrè sọ wípé kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tó wù mí kí ń kọ́ ní báyìí báyìí, òun ni bí a ti ń sọ èdè Faransé. Èdè yìí tí ó jẹ́ èdè mìíràn ní àwùjọ wa, ní orílẹ̀-èdè wa. Ìmọ̀-- èdè Faransé yìí jẹ́ èdè tó ṣe wípé, á, òun pẹ́ tí mo ti fẹ́ kọ́. Óun pẹ́ tí mo ti fẹ́ mọ̀. Láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni ó ti wù mí kí ń kọ́ èdè Faransé. Ṣùgbọ́n àyè ò gbá mi, nítorí wípé, ẹ́, olùkọ́ wa nígbà náà kò fi ara balẹ̀ láti kọ́ wa dáradára ní ìgbà wọ́n yẹn. Tó ṣe wípé tí a bá ń sọ gan, àti tú fún wa ní ìmọ̀ si, a ní lára. Èmi ò wá le sọ gan bóyá òun gan fúnra ra rẹ̀ gan, bóyá èdè náà kò yé tààrà tààrà ni. Ṣùgbọ́n ní tèmi o, mo fẹ́ kọ́ èdè Faransé nítorí wípé ó fún ni ní ori ọ̀fẹ́ láti lè ní ọ̀rẹ́ ní ìlú mìíràn. Ó fún ni ní ori ọ̀fẹ́ láti rìnrìn àjò lọ sí ìlú Faransé láìní ìdámú kankan, láìní èdè-ayéde pẹ̀lú àwọn tó wà níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níbẹ̀ ni wọ́n ò gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Tó ṣe wípé èdè Faransé nìkan ni wọ́n mọ̀ tí wọ́n gbọ́ tó dá wọn lójú. Fún ìdí èyí, tí mo bá kọ́ èdè Faransé, màá le lọ sí-- màá lè rìnrìn àjò lọ síbẹ̀ láìsí pé mò ń kọ̀ mí inú wípé wọ́n ò ní gbọ́ èdè mi. Èdè Faransé yìí náà ó máa ràn mí lọ́wọ́ láti lè ní àwọn ọ̀rẹ́ mìíràn láti orí afẹ́fẹ́, láti lè bá wọn sọ̀rọ̀, ká lè sọ̀rọ̀ káro ẹjọ́ tó yè góoro láìsí wípé èdè tí mò ń sọ ò ye wọn. Nítorí pé ọ̀pọ̀ ìgbà ni a fẹ́ bá wọn sọ̀rọ̀. Tó ṣe wípé tí a bá sọ ní èdè Gẹ̀ẹ́sì kò ní ye wọn. Ṣùgbọ́n èdè Faransé tí ènìyàn bá ti mọ̀, á fún ènìyàn ní àwọn oré ọ̀fẹ́ láti lè bá àwọn wọ̀nyí sọ̀rọ̀. Àwọn ará Faransé wọ̀nyí náà, inú wọn máa ń dùn tí wọ́n bá ti rí ènìyàn tó ṣe wípé ó gbọ́ èdè wọn tààrà tààrà. Inú wọn máa ń dùn láti bá ẹni náà sọ̀rọ̀. Inú wọn máa ń dùn láti fi ẹni náà ṣọ̀rẹ́. Ní ìdí èyí, ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni láti mọ bí a ṣe ń kọ́, láti mọ bí a ṣe ń sọ èdè Faransé, àti láti lè mọ bí a ṣe ń kọ́ ó sílẹ̀ fún oré ọ̀fẹ́ láti lè kọ́ àwọn mìíràn. Tí èmi bá ní ìmọ̀ tuntun yìí, mo ṣetán láti ran àwọn mìíràn lọ́wọ́ láti gbọ́ èdè yìí, àti láti lè kọ́ ọ́ sílẹ̀, àti láti lè fi ṣe sínú fanrán láti lè ran àwọn mìíràn lọ́wọ́. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? À, ọ̀pọ̀ ohun tó pọ̀ ni mo máa ń ṣe kí n tó lọ sùn, nítorí pé tí mi ò bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí, à tí mo bá jáfára láti ṣe àwọn nǹkan wọ̀nyí, ó ti dà jú wípé àwọn ọmọ tó ń lọ ilé ìwé ní ọjọ́ kejì, wọn á pẹ́ lọ sí ilé ìwé, tó dẹ̀ ṣe wípé tí wọ́n bá ti pẹ́ lọ sí ilé ìwé, àwọn olùkọ́ wọn á fá wọn lẹ́gba dáadáa. Fún ìdí èyí, mo gbọ́dọ̀ ṣe oríṣiríṣi ètò kí n múra sílẹ̀ fún wọn láti lọ sí ilé ìwé. Ohun àkọ́kọ́ tí mo gbọ́dọ̀ ṣe kí n tó lọ sùn ni wípé a gbọ́dọ̀ pọn omi sílẹ̀ sí inú yàrá ìdáná, a dẹ̀ gbọ́dọ̀ pọn omi sílẹ̀ sí ibaluwẹ̀ láti ríi wípé ohun gbogbo wà ní déédé. Tí a ò bá pọn omi sí yàrá balùwẹ̀ tí a ti ń wẹ̀, tí a bá fẹ́ tọ̀ lóru, kò ní sí omi tí a tà dá sí ibi tí a tọ̀ sí. Ní àkọ́kọ́, tí a bá ti pọn omi sí balùwẹ̀, tí àwọn ọmọ bá ti jí ní àárọ̀ ọjọ́ kejì, a rọrùn fún wọn láti wọ balùwẹ̀, láti wẹ̀ kíákíá, láti múra ilé ìwé. Ohun kejì tí mo máa ń ṣe ni wípé tó bá ṣe mo máa ti ṣe ètò ohun tí a máa jẹ ní àárọ̀ ọjọ́ kejì, tàbí èyí tí àwọn ọmọ á gbé lọ sí ilé ìwé, màá ti ṣètò rẹ̀ sílẹ̀. Tó bá ṣe ọjọ́ tí a fẹ́ jẹ ẹ̀wà ni, màá ti ṣe ètò ẹ̀wà sílẹ̀ tó ṣe wípé màá ti ṣá gbogbo ẹ̀wà yẹn, màá ti ṣá a sílẹ̀ kí ó má bà sí wàhálà kankan. Màá ti ṣe ètò bí màá ṣe lọ ata ẹ̀wà náà sílẹ̀, màá dẹ̀ ti ṣe ètò bí màá ṣe gbé ẹ̀wà náà kaná ní kíákíá ní òwúrọ̀ kùtù. Ohun mìíràn tí mo tún máa ń ṣe kí n tó lọ sùn gẹ́gẹ́ bí ètò tó ṣe wípé kò ní jẹ́ kí a pẹ́ lọ sí ibi tí a fẹ́ lọ bí ibi iṣẹ́, òun ni wípé màá ti gbá gbogbo ilẹ̀ sílẹ̀ lálẹ́, tó ṣe wípé ìwọ̀nba ilẹ̀ la máa gbá sílẹ̀, la máa gbá ní àárọ̀ ọjọ́ kejì. Àwọn abọ́ ta fi jẹun lálẹ́, a ti gbọ́dọ̀ fọ gbogbo wọn sílẹ̀ kí gbogbo wọn wà ní ìmọ̀ tó tó. Ẹ̀, ohun mìíràn tí a tún máa ń ṣe ká tó lọ sùn ni wípé a wẹ̀ ká tó lọ sùn. Tí a bá ti wá wẹ̀ tán, a jókòó sí yàrá ìgbàlejò, a wọ eré orí ìtàgé ní ìwọ̀nba. Tí a bá ti wọ̀ ní ìwọ̀nba, tí a bá ti rí i pé oru ti fẹ́ máa kùn wá, tó bá ṣe ọjọ́ tíná wà ni, a ti tètè ṣe àwọn ètò tó yẹ ká ṣe sí orí tábìlì tó ṣe wípé tí a bá ti wo eré orí ìtàgé tán, a gbàdúrà, a wá lọ sùn sí orí ibùsùn wa. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé, ṣe o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, ìlú mìíràn tí mo rin ìrìn àjò lọ ní orílè-èdè Kenya tí ó wà ní apá mìíràn, ní apá ẹ̀yìn ọ̀dọ̀ wa ní orílè-èdè tọ̀dọ̀ mi. Ìlú Kenya jẹ́ ìlú tó ṣe wípé mo ti fẹ́ fi ọkàn sí láti lọ tipẹ́tipẹ́ tí mi ò rí ori ọ̀fẹ́ àti lọ. Ìlú Kenya jẹ́ ìlú yẹn, ìlú tó ṣe wípé a gbọdọ̀ ní páàsì ìrìn àjò kó tó di wípé ẹ lè wọ bẹ̀. Oríṣiríṣi ètò, oríṣiríṣi àyẹ̀wò la gbọdọ̀ ṣe kó tó di wípé a lọ sí ìlú Kenya. Gbogbo àyẹ̀wò wọ̀nyí, gbogbo ètò wọ̀nyí ni mo fi sí ètò tí mo ṣe létòletò kó tó di wípé mo lọ sí ìlú Kenya. Ìrìn àjò tí mo dẹ̀ rìn náà kì í ṣe ní orí ti ọkọ̀ ojú, ọkọ̀ ojú omi tàbí, ọkọ̀ ojú ọ̀nà. Ọkọ̀ òfuurufú la wọ̀ lọ sí ìlú Kenya tó ṣe wípé wákàtí bí i mẹ́fà ni a fi rin ìrìn àjò náà ní ojú òfuurufú. A, ìrìn àjò yìí jẹ́ ìrìn àjò tó ṣe wípé mo ti fọkàn sí tipẹ́tipẹ́ tó ti wú mi rìn tipẹ́tipẹ́. Oríṣiríṣi ohun ló wà ní ìlú Kenya tó ṣe wípé a wọ̀ ṣe fìlà ní. Oríṣiríṣi àwòrán ló wà níbẹ̀. Oríṣiríṣi ohun ló wà ní ìlú náà tó ṣe wípé, à, ó wù mí kí a ní sí ìlú ibi tí èmi náà ti wá. Iná ìṣẹ́e ju níbẹ̀ o. Iná kì í lọ. Gbogbo ohun ló wà létòletò náà ní ìlú Kenya. Oríṣiríṣi àwọn ènìyàn ni mo bá pàdé ní ìlú Kenya. Inú mi dùn láti lọ sí ìlú yìí o nítorí wípé ìlú tó dára, tó dára ni. Àmọ́ ohun ìdojúkọ tí mo ní níbẹ̀ ni láti ra ǹkan nítorí wípé ohun, owó tí wọ́n ń ná ní ìlú bẹ̀ ó yàtọ̀ sí owó tí wọ́n ń ná ní ìlú mi. Owó tí wọ́n dẹ̀ ń ná níbẹ̀ ó gbé pẹ́ẹ́lé si ju èyí tí a ná ní apá ọ̀dọ̀ mi ní ìlú tọ̀dọ̀ mi níbí. Fún ìdí èyí, àti ra ǹkan ó rọ mí lára pọ̀ nítorí wípé kò rọrùn nígbà tí mo bá máa fi ṣẹ́ owó náà sí òye tá a ná ní apá bí. A ṣe mi bákan. Ohun ìdojúkọ mìíràn tí mo tún ní níbẹ̀ ni wípé oúnjẹ tí wọ́n níbẹ̀ ó yàtọ̀ sí oúnjẹ tí à ń jẹ ní apá ọ̀dọ̀ tiwa níbí. Fún ìdí èyí, ó ni mí lára láti lè tètè jẹ oúnjẹ wọn nítorí pé oúnjẹ wọn rí bákan lẹ́nu mi, ó ṣe mìírìmíìrì, kò ṣe, kò ṣe, ò ṣe sákásáká bí oúnjẹ yìí tí à ń jẹ ní apá tọ̀dọ̀ wa níbí. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé, báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀? Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀, ni wípé mo ní ìrẹ́pọ̀ pẹ̀lú wọn. Nítorí wípé, ìfẹ́ ló dùn, ọ̀rẹ́ dùn, dídùn ló dùn, tá ń bọ́rọ́ ẹ̀ jẹ́kọ. Ọ̀rẹ́ sì dùn, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Tí a bá ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàárín alábàáṣiṣẹ́pọ̀ wa, ọkàn wa á balẹ̀. Ní tìtẹ̀ mi o, èmi fẹ́ ìrẹ́pọ̀ tó dára láárín èmi àti alábàáṣiṣẹ́pọ̀ mi. Fún ìdí èyí, mo máa ń ṣe ojúṣe tèmí láti nífẹ̀ẹ́ wọn dénúdénú, àti láti lè máa ṣe ohun tí wọ́n bá fẹ́, àti láti máa ràn wọ́n lọ́wọ́ ní ọ̀nà tí mo bá mọ̀ wípé mo lè fi ràn wọ́n lọ́wọ́. Ìbáṣepọ̀ tó bá ti dánmọ́rán láàárín alábàáṣiṣẹ́pọ̀, ó máa ń fini lọ́kàn balẹ̀ ní ibi iṣẹ́ ni. Nítorí wípé, ọ̀pọ̀ ìgbà ni ènìyàn á nílò ìrànlọ́wọ́ ẹni kejì tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀. Tó ṣe wípé tó bá ti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàárín wọn, kò dìgbà tí ó bá ṣẹ̀ṣẹ̀ lọ bá ọ̀gá, kó tó di wípé ó rí, ó rí ọ̀fẹ́ gbà láti wípé kó ran ẹni náà lọ́wọ́. Ìbáṣepọ̀ tó dánmọ́rán ó ṣe pàtàkì láàárín alábàáṣiṣẹ́pọ̀ àti èmi tí mo jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ náà pẹ̀lú wọn. Ó ṣe pàtàkì o láti ní ìgbépọ̀ tó dára, àti láti ní ìrẹ́pọ̀ tó ṣe mọ́, tó dánmọ́rán láàárín alábàáṣiṣẹ́pọ̀ wa. Nítorí wípé, ọ̀pọ̀ ìgbà ni a ò mọ ẹni tó lè ràn wa lọ́wọ́. Ẹ ṣe púpọ̀.